Tí mo bá ti ní ìṣòro níbi iṣẹ́, mo máa ń kọ́kọ́ farabalẹ̀ wo bí ìṣòro náà ṣe rí kí n lè mọ ohun tí ó tọ́ àti ohun tó yẹ. Ni ọ̀pọ̀ ìgbà tó bá jẹ́ ohun tí mi ò rí àtúnṣe sí, mo máa gbe lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn to tun ní ìmọ̀ àti oyè jú mi lo. Wọn á fi ọ̀nà hàn mí bí mo ṣe máa ń kojú ìṣòro rẹ.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeelì mi àti wípé kò ní òye ìgbà tí mo máa ń ṣàyẹ̀wò rẹ̀. Níwọ̀n ìgbà tó bá ti wá sọ́kàn mi pé kí ń wo ímelì mi, bẹ́ẹ̀ni ni mo ṣe máa ṣàyẹ̀wò rẹ̀. Kò lóye ìgbà rárá, mo máa ṣàyẹ̀wò rẹ̀ dáradára léraléra.

Bẹ́ẹ̀ni, tí ó bá pọn dandan tàbí tí ó bá jẹ́ wípé ó yẹ kí ń ṣe, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Nítorí pé tí a bá ti ṣiṣẹ́ dé àwọn ibì kan dandan ni kí a ṣe ìgbéjáde rẹ̀ fún àwọn tí ó tójú wa lọ kí wón le rí bí iṣẹ́ tí a ṣe ṣèrè.

Rárá o, èmi ò kí ń sá eré níti tèmi o. Kódà mi ò nífẹsí eré sísá. Ìnú, mo rora máa ń gbẹ́sẹ̀ tí mo máa ń rìn ní Jẹ́ńkélẹ̀, mi ò mọ eré sá. Bẹ́ẹ̀ ni mi ò ṣe kí ń sáré rárá, àti rárá mi ò kí ń sáré o.

Rárá o, èmi fúnra mi ò ní fẹ́ ṣe kí a máa jẹun ku si inú abọ́. Ìwọ̀nba oúnjẹ tí mo bá sì lè jẹ ni mo máa ń bu lẹ́ẹ̀kan. Nítorí idi eyìí èmi ò kí ń jẹun kò, torí ó ṣòro fún mi púpọ̀ láti jẹ oúnjẹ tó bá kù sínú abọ́ mi òun jeun ku rárá ni.

Batiri fóònù mi máa ń dúró dáadáa. Tí mo bá lò ó, ó máa ń tó ojúmọ́ kan yẹn wákàtí mẹ́fàdínlọ́gbọ̀n kí ó tó kó. Batiri fóònù mi dára tí mi ò bá fi ṣiṣẹ́ tó ní agbára púpọ̀ kó dàà mo lè lò f'ọjọ́ me.

Bí mo ṣe máa ń ṣe iṣẹ́ ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa wá ààyè lọ́tọ̀ fún iṣẹ́ àkànṣe wonyì tí ó ní darapọ̀ mọ́ ààyè tí mo fi ń ṣe iṣẹ́, mo máa wá fi ara balẹ̀, wo gbogbo nǹkan tí iṣẹ́ náà tí ó gbà, máa dẹ́wàá fi ara balẹ̀, màá fi ṣẹ́

Mo nífẹ̀ẹ́ sí coffee lọ́pọ̀lọpọ̀ gan ni, kò sí bí mi ò ṣe lè mu coffee mi. Mo lè fi mílìkì tàbí ṣúgà sí i, kódà mo sì le mu bẹ́ẹ̀. Mo nífẹ̀ẹ́ sí coffee lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn kí ma mu coffee ko sí àsìkò tí mi ò lè mu coffee, mo lè mú ló́wúrọ̀, mo lè mú lọ́sàn-án kódà mo lè mú lálẹ́.

Bẹ́ẹ̀ni o. Lọ́pọ̀ ìgbà mo máa ń ṣe àtúnlo ǹkan, ó lójú gbé lé àwọn ǹkan tí mo le lò lẹ́ẹ̀kan tí mi ò tún leè ṣàtúnlo fún mọ́. Àmọ́ tó bá jọ́ ohun tó jẹ́ wípé àtúnlo rẹ̀ sì máa dára, mo máa ṣe àtúnlo ǹkan dáadáa lọ́pọ̀ ìgbà. Tó bá sì jẹ́ ǹkan tó jẹ́ wípé tí mo bá tún lo kò ní ní, kò ní bàjẹ́, ó dẹ̀ máa jọjú. Kí ló dé? Mo máa ṣàtúnlo ǹkan.

Béèni ilé mi ní ọgbà tí ó tóbi púpọ̀, tí ó jẹ́ wípé tí oru bá mú tàbí tí a bá ní ǹkan ṣe bí ọjọ́ ìbí, a lè ta tẹ́ǹtì sínú ọgbà náà kí a máa gbé, kí a máa ṣe patí wa níbẹ̀. Mo ní ọgbà kódà, ọgbà náà tóbi lọ́pọ̀lọ́pọ̀.

Rárá o, èmi kì í wọ ìbọ̀wọ́ o. Nítorí ní ìlú tí mo wà, òtútù kò mú ní ibẹ̀, òru ló ń mú wa. Nítorí ìdí èyí, kò sí ìdí kan tàbí èkejì tí ó fi yẹ kí n wọ ìbọ̀wọ́. Nítorí èyí, èmi kì í wọ ìbọ̀wọ́ rárá o.

Rárá o, èmi kì í dédé bínú nínú ọkọ̀ o. Nígbà tí mi ò kí ń ṣe wèrè. Kílódé tí màá ma bínú láì bẹ́ ní kán jà. Tí bá wọ ọkọ̀ tí mò ń lọ ibìkan, èmi ò kí ń bínú, èmi ò kí ń bá yànja. Tí bá dé ibi tí mò ń lọ, mo bọ́lẹ̀, mo sanwó, èwo wá ní ti bínú ẹwẹ̀?

Èdè tí ó wù mí láti kọ́ ni èdè Faransé. Mo nífẹ̀ẹ́ sí èdè náà lọ́pọ̀lọpọ̀, òun ló wún mi kí n kọ́.

Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin takasufe. Bákan náà, mo nífẹ̀ẹ́ sí àwọn orin ẹ̀mí, àwọn orin tó máa ń jẹ́ kí èèyàn ní àròjinlẹ̀ nígbà tí èniyàn tó bá ń gbọ́ wọn. Mo nífẹ̀ẹ́ sí orin ẹ̀mí gidi gan-an ni.

Bí mo ṣe máa ń lo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni wípé tí àwọn tán wa niwájú mi bá ti ṣe nǹkan tán bá fẹ́ ṣe tán, èmi náà ma wá tún ṣe ti tèmi. Báyìí ni mo ṣe máa ń lo àkókò nínú ìlà.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn nítorí pé mo ní ìwà olùdarí. Mi ò kí ń kanra mọ́ àwọn ènìyàn, bẹ́ẹ̀ ni mi ò kí ń rí ènìyàn bíi wípé wón tó mi.

Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì ni wípé mo rí i dájú wípé ọ̀rọ̀ ìbá wọlé mi, ó ta kókó ó sì ní òǹkà nínú. Bákan náà ni mi ò kí ń dédé gbé ọwọ́ lé ọ̀rọ̀ tí ó máa ń dárí ẹni lọ sí ibòmíràn.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Nítorí pé káàdì yìí ò ní káàdì ìdánimọ̀ fún gbogbo ẹni tó ń ṣiṣẹ́ níbi tí mo wà. Bákan náà, òun ni ó jẹ́ kí wọ́n mọ àwọn ènìyàn tí ó wá, tí wọ́n ra nǹkan tàbí wá ṣe nǹkan mìíràn tí èkejì yàtọ̀ sí àwọn tó ń ṣiṣẹ́

Àwọn ìdojúkọ tó wà nídi iṣẹ́ mi ni wípé ní ọ̀pọ̀ ìgbà tí ẹ̀rọ amúnáwá wa tí ò bá ti ṣiṣẹ́, a ò ní níná. Olórí tí ó tún wà níbi iṣẹ́ wa pàápàá kò ní làákàyè. Àwọn ìdojúkọ yìí ó pò tó bẹ́ẹ̀ gẹ́ àmọ́ baá ṣe ń lò nu.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa já fífẹ́ lẹ́nu iṣẹ́, mo sì jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn láti máa pẹ́ dé ibiṣẹ́. Nítorí èyí, mo máa ń dé ibiṣẹ́ ní wákàtí àti àkókò tí mo bá yẹ. Mo máa ń dé ní àkókò.

Tí òjò bá ti ń rọ̀ lọ́pọ̀ ìgbà, tó bá bá mi nílé tí mi ò jáde, ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti sùn ní àsìkò òjò nítorí pé gbogbo ibi máa ń tutù ó sì máa ń tẹ́ni lọ́rùn. Àmọ́ tí mo bá wà ní ìta tí òjò bá mí, mo máa dúró kójo náà dáa ni kí n lè máa bá tèmi lọ́.

Àwọn oníbàárà jẹ́ ọba. Nítorí ìdí èyí, mo máa ń fi ọpọlọ pípé pẹ̀lú sùrù bá àwọn oníbàárà sọ̀rọ̀. Èmi ò kìn sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àwọn oníbàárà mi mo máa ń fi ọ̀wọ̀ tiwọn wo wọ́n. Nítorí pé ọba ni oníbàárà ní ọ̀dọ̀ àwọn tí ó bá ń tajà. Mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa.

Ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ yé mi dáradára. Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Èyí ò fi bẹ́ẹ̀ ní ìtumọ̀ sí mi tààrà, àmọ́ tó bá jẹ́ pé ó ní ìtumọ̀ mìíràn, ẹ lè kọ́ kí n dá.

Àwọn ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ò fi bẹ́ẹ̀ pọ̀ dàbí alára, àmọ́ mo fẹ́ràn ènìyàn tó jẹ́ afẹ́fẹ́, tí ó sì mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúkúndùn. Bákan náà, mo fẹ́ràn ènìyàn tí ò kín ń ṣe ìmẹ́lẹ́, tí ò dẹ̀ kín ń mú ǹkan ní ǹkan ọ̀mọ̀tì rẹ̀, tí ó sì máa ń gbọ́ tí a bá tan sọ́nà.